Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mò ma ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Torí kíni? Torí àǹfààní tèmi náà ni. Tií n bá tẹ̀lé, fún àǹfààní ara mi ni. Tí n bá tẹ̀lé, fún àǹfààní ara mi ni. Àmọ́ tí mí ba se bi mo ṣe tẹ̀lé, fún àǹfààní dáradára tó máa jẹ́ fún mi torí eré àsápajúdé alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, kí n lè mọ àwọn tó ń bọ̀ n wájú àti àwọn tó ń bọ̀ ní ẹ̀yìn mi. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn ẹranko ìmí tí ó jẹ́ wipé yó kọjá ní àsìkò tí o je pé mo wà ní ojú ònà, tó bá jẹ́ wipé mo tẹ̀lé òfin ìyara ọkọ̀ àti má pa àwọn ẹranko, yóò rọrùn fún mi lọ́pọ̀lọ́pọ̀. Àmọ́ tí n bá ti sáré jù, tí n bá tẹ̀lé ìyára ọkọ̀ àti ní ìjàmbá ọkọ̀, o òṣèkókó yóò pọ̀ púpọ̀ jù àti máa tẹ̀lé ìyára ọkọ̀ lọ.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi ni owo, àlàáfíà, à iti àìkú sí ṣe pálọ̀ro. Àmọ́ nínú iyi tó bá wá tí ìgbádùn ni, òun ni i pé kí n wà nínú ilé, kí n máa wo eré ìdárayá, tàbí kí n máa gbá géèmù, kí n máa gbá géèmù elé-éré ìdárayá, òun ni ìgbádùn mi. Kí n dẹ máa fi àwọn ọtí ẹlẹ́rìndòdò tí kò n ṣe ọtí tó máa ń pààyàn, tí máa fi tí pẹ̀lú ẹran, òun ni ìgbádùn mi tí mo fẹ́ràn jù. Ẹran díndín ni o. Ẹran tó dé tí ku, ti ko le jù, òun ni ìgbádùn tí mo fẹ́ràn jù. Hmm, kí n máa wo eré ìdárayá, kí n máa wo àwọn nǹkan lórísìíríṣìí, òun ni àwọn ìgbádùn tí mo fẹ́ràn jù.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ kan? Nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ kan, tí mo bá ti jí níbí ọwọ́ aago márùn-ún àbọ̀, màá lọ gbàdúrà sí Elédùmarè tó jí mi sí ayé, tí kò jẹ́ kí ǹnkan kan ṣe mí lójú oorun. Tí mo bá ti jí, màá-- tí mo bá ti gbàdúrà tán, màá mú búrọ̀sì mi àti kiní, màá fọ eyín mi ní àárọ̀ kùtùkùtù. Tí mo bá ti fọ eyín tán, màá lọ wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá mọmúra àti máa lọ ibi iṣẹ́ mi. Gbogbo ìgbà tí ìfìwásẹ̀ tan, aago méje yóò ti lù. Bí mo ṣe máa ń ṣe ní òwúrọ̀ ọkọ̀ kan nìyẹn o, mo sì máa ń ṣe ní ojoojúmọ́ lójoojúmọ́ títí, títí, títí bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé o, o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo gbàgbọ́ àmọ́ mii tún gbàgbọ́. Ìdí tí mo fi, tí mii fi gbàgbọ́ ni wípé kò sí bí iró o ṣe ní wa ni ibí ibẹ̀. Ọ̀nà wo ni iro máa fi wa ni ibẹ̀ ni wípé tí èèyàn bá sọ fún alákọ̀kọ́, ẹni tó bá sọ, ó máa fi àwọn irọ́ ti ti e sì tí ó máa fi jẹ́ kí ó ṣe é gbọ́ sí etí, tí ó tún máa jẹ́ ìyàlẹ́nu fún ẹni tí wọ́n bá sọ fún. Ẹni tí wọ́n bá wá tún wa sọ fún naa, òun náà a tún fi irọ́ ti ti ẹ kún. Bí irọ́ ṣe máa, òótọ́rọ́ tí ó máa wà wa nínú ọ̀rọ̀ tí won n sọ kò wá ní ju kékeré lọ. Irọ́ o wa ti wá pọ̀ju ní ibi ìbẹ̀. Àmọ́ ìdí tí mo fi gbàgbọ́ ni wípé kò sí bí òótọ́ orọ́ o ṣe ní sí nínú rẹ̀, kò ti è sí. Àmọ́ irọ́ lé, irọ́ máa wa ni ibí ibẹ̀. Àmọ́ òótọ́rọ́ náà sì máa wọ́n bíbẹ̀. Ìdí tí mo fi gbàgbọ́ nínú, nínú rẹ̀ nu.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi tí mo fẹ́ràn lọ jù, tí mo fẹ́ràn láti lọ jù, òun ni eré, ibi tán tí ń gbá bọ́ọ̀lù eré ìdárayá aláfẹsẹ̀gbá. Ohun ni no féràn láti lò jù torí pé inú ni màa dùn dáradára tí bá tí wà níbè bè tí bá ti wo àwon nkan tó se àwon eré ìdárayá torí mo fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù, mo fẹ́ràn rẹ̀. Tí n bá ti wà ibẹ̀ lówú mi kí n máa lọ dùn dáradára. Tí n bá rí ibi ibẹ̀ lọ, mo lè máa wò ó ní orí tẹlifísàn tí màá sì jókòó títí n máa wò àwọn ibi tí mo fẹ́ràn àti máa lọ jù yẹn. Mo fẹ́ràn eré ìdárayá dáradára. Mo fẹ́ràn rẹ̀ láti máa ṣe.